Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Mo máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ pẹ̀lú fífi ara balẹ̀ ṣàlàyé ohun tí ó bá ń dá rúgúdù sílẹ̀ ní àárín ẹgbẹ́ fún olúkúlùkù tí ẹni—gbogbo ènìyàn yóò sì mọ ibi tí oníkálukú wọn bá ti jẹ ẹ̀bi.

Ètò rédíò wo tàbí tẹlifísàn wo ni o rántí látìgbà èwe? Ètò rédíò tàbí tẹlifísàn wo ni o rán sí láti ìgbà èwe? Ètò rédíò àti tí mo rán sí láti ìgbà èwe ni ètò Dókítà Ifẹ̀ tí wọ́n máa ń ṣe ní orí ìkànnì Amúlùúdùn tí ó jẹ́ ti ilé iṣẹ́ rédíò kan tí ó wà ní ilẹ̀ Ibadan. Ó jẹ́ ètò kan tí mo rántí láti ìgbà èwe.

Báwo ni ojú ọjọ́ ṣe nípa lórí ọjọ́ rẹ? Báwo ni ojú ọjọ́ ṣe nípa ní orí ọjọ́ rẹ? Ojú ojo ma n ni pa lórí ojo mi to ba je àsìkò ojo. Àsìkò òjò máa ń sábà mú ìji wá ní ọ̀pọ̀lọpọ̀ ní ibi iṣẹ́ fún mi ní àsìkò tí òjò bá ń rọ̀. Àsìkò ẹ̀rùn ni a máa ń gbàdún jù ní ibi iṣẹ́ tí mò ń ṣe. Àsìkò ẹ̀rùn ni ó bá wa lára mú jù ní ibi iṣẹ́ wa.

Báwo ni o ṣe máa ń gba ẹ̀yan. Báwo ni o ṣe máa ń gba ẹ̀yìn? Báwo ni o ṣe máa ń gba ẹ̀yìn? Mo máa ń gba ẹ̀yan ní àkókò tí mo bá ṣe nǹkan tó wú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní orí, ní àwùjọ àbí ní ibi iṣẹ́ mi. Àwọn èèyàn máa ń torí pé moje ẹnìkan tó ní akinkanju ní ibi iṣẹ́, tí kosi ikan tó mio kin dojúkọ tóbá ti di ọ̀rọ̀ iṣẹ́.

Sọ fún wa nípa ẹran tí a ń sun. Sísun ẹran jẹ́ ìkan ní ara àwọn ọ̀nà tí a fi ń se oúnjẹ ní ọjà àti ọ̀nà tí a fi ń ṣe oúnjẹ aládídùn ní àsìkò tí a wà yìí. Sísun ẹran pẹ̀lú kíkó ata sínú rẹ̀ máa ń jẹ́ kí ẹran náà gbón ní ọ̀pọ̀lọpọ̀ tí àwọn èèyàn sì gba sísun ẹran sísun ní ilé ìgbafẹ́ láti máa jẹ ní yanjúru.

Sọ fún wa nípa ère àwọn ọmọdé ní agbegbẹ́ rẹ. Sọ fún wa nípa eré àwọn ọmọdé ní agbègbè rẹ. Àwọn ọmọdé ní agbègbè mi fẹ́ràn láti máa ṣá eré káàkiri gbogbo àyíká ìle. Ki won ma le ara won káàkiri ki won maa fo mo ara won ki won si jo ma se àjọyọ̀ kí wọ́n bá ra wọ́n ṣe oríṣìíríṣìí àwọn ẹrepa líle. Àwọn ọmọ kékeré tó wà ní agbègbè mi fẹ́ràn láti máa ṣe eré ìpà, kí wọ́n máa sáré kiri.

"Ṣàlàyé fóònù tí ó ń lò". Ṣàlàyé fóònù tí ò ń lò. Àwọn èrò jẹ́ láti bèèrè. Mo ṣì ń lo fóònù tí mo ló ṣe lé ní ọdún kan ṣoṣo, tí fóònù náà sì jẹ́ fóònù ìgbàlódé tí iṣẹ́ orí fóònù náà ṣì pé. Kámẹ́rà fóònù náà sì mọ́lẹ̀ ròkoṣòó pẹ́bẹ́ẹ̀rẹ́ tí ó jẹ́ ọ̀nà kan àti ọ̀nà mìíràn tí mo fi fẹ́ràn láti máa lo fóònù náà láti bí ọdún kan sẹ́yìn.